Báwo ni o ṣe máà ń kọjú àsìkò ìparí iṣẹ́? Bí mo ṣe máà ń kọjú àsìkò ìparí iṣẹ́ ni wípé màá ríi dájú wípé gbogbo àwọn iṣẹ́ àti àwọn fáili tó, tó ṣe pàtàkì máa kó wọn sí ojú kan. Màá dẹ́rì wípé gbogbo àwọn iṣẹ́ òjọ̀ tí mo ṣe, mo fún un se, mo parí rẹ̀ pátápátá láì kó ìkọ̀kan. Máa ma múra àti lọlé. Báyìí ni mo ṣe máà ń parí, tí mo ṣe máà ń kojú àsìkò ìparí iṣẹ́.